Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni àwọn ìmọ̀ sáyẹ́ǹsì, ìmọ̀ bí wọ́n ṣe ń ṣe ǹkan ní ọ̀nà tí ó gbà láti rọrùn fún àwọn ènìyàn, ìwọ̀n tí wọ́n ti ń ṣe ǹkan tí ó fi jẹ́ kó ya yára yára. Àwọn ìmọ̀ sáyẹ́ǹsì wọ̀nyí ni mo fẹ́ kọ́ nítorí wípé yóò jẹ́ kí ǹkan kó rọrùn.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Ní ìgbà tí mo bá wà nínú ìlà, bí mo ṣe máa ń rí lílo àkókò ni wípé kí ẹ̀yin lọ àkókò dáradára, nítorí wípé tí ènìyàn kò bá lo àkókò dáradára, ènìyàn a máa pẹ́ lórí ìlà.

Irú aṣọ wo ni o féràn? Irú aṣọ tí mo féràn ni aṣọ tí yóò jẹ́ kí n lè rìn dáadáa, tí yóò jẹ́ kí n lè ṣe gbogbo ohun tí mo bá fẹ́ ṣe ní kíákíá. Èmi kò féràn aṣọ tí yóò máa dá mi láàmú. Mo féràn aṣọ tí à ń pè ní bùbù, nítorí wípé yóò fẹ̀ dáadáa, ènìyàn yóò sì ràye máa lòbò.

Ṣé eyín máa ń fọ́ ọ? Rárá o, eyín kò kì í fọ mi o. Àwọn tí eyín bá ń fọ́ wọ́n jẹ́ àwọn tí wọ́n bá ní àrùn eyín. Oríṣiríṣi àrùn eyín ló sí wà. A ní àrùn eyín bí jẹjẹrẹ, bí kòkòrò eyín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n èmi o, eyín kò kì í fọ mi o nítorí mi ò ní àwọn àrùn wọ̀nyí.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Àwọn ohun tí mo máa ń ṣe kí n tó lọ sùn ni wí pé, màá yẹ gbogbo iṣẹ́ tí mo bá ti ṣe látàárọ̀ wò. Nígbà tí mo bá yẹ gbogbo iṣẹ́ tí mo bá ti ṣe látàárọ̀ wò tán, màá bọ́ sí ilé ìwẹ̀, màá rí pé mo wẹ̀. Nígbà tí mo bá wẹ̀ tán, mà á sì gbàdúrà sí Ọlọ́run mi. Tí mo bá ti gbàdúrà tán, mà á sì lọ sùn.

Ìgbà tí mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́ ni ìgbà tí mo fẹ́ kọ ìwé mi tuntun. Ní ìgbà tí mo kọ ìwé mi tuntun yìí, á tó lún bí ọdún mẹ́rin sẹ́yìn. Nígbà náà ni mo kọ ìgbékalẹ̀ iṣẹ́. Ìgbà tí mo ti kọ ìgbékalẹ̀ iṣẹ́ yìí, mo yànnàná bí mo ṣe fẹ́ kí ìwé náà kọrí àti kí àwọn èèyàn kó níí ìfẹ́ rẹ̀.

Ìgbà wo ni o kẹ́yìn sunkún? Mi ò rántí ìgbà tí mo kẹ́yìn sunkún nítorí wípé ẹkún kò kín ṣe nǹkan tí ó dáa lára, ó sì máa ń fa àléébù fún ojú, ó máa ń kó ojú sí ìdààmú. Bẹ́ẹ̀ ni, kò dára fún ènìyàn láti máa sunkún ní ìgbàkúgbà tàbí lóòrèkóòrè.

Ṣé o ní àwọn èrò ọlọ́gbọ́n ní inú ilé rẹ? Bẹ́ẹ̀ni, mo ní àwọn èrò ọlọ́gbọ́n nínú ilé mi. Àwọn èrò yìí ni ó máa ń jẹ́ kí iṣẹ́ kí ó tètè ṣe fún ènìyàn. Tí ènìyàn bá ní àwọn èrò ọlọ́gbọ́n yìí, a tètè ṣe ohun tí ó fẹ́ ṣe. Láì fi àkókò ṣòfò. Mo rọ gbogbo ènìyàn láti ní i.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream, òun náà ni adùn vanilla. Mo fẹ́ràn adùn vanilla lọ́pọ̀lọpọ̀. Ìgbà mìíràn mo tún sì le fẹ́ràn adùn èyí tí a ń pè ní chocolate. Adùn chocolate yìí náà máa ń dùn dáradára, tàbí adùn strawberry.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? Àwọn ohun tí mo máa ń ṣe nígbà tí òjò bá rọ̀ ọ́pọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Nígbà mìíràn tí mo bá nílò omi ní inú yàrá mi, màá gbẹ́kẹ̀ sí inú òjò kí òjò kó bá mi gbé omi náà. Nígbà tí òjò bá ti dà, màá sì kó àwọn ike mi wọlé pẹ̀lú omi mi. Ìgbà mìíràn tí mio bá ní omi pon.

Kí ni o máa ń wò nígbà tí o bá lọ sùn? Ńkan tí mo máa ń wò nígbà tí mo bá fẹ́ lọ sùn ni eré, eré orí ìtàgé tàbí orí àgbéléwò. Tí mo bá wo eré yìí, ó máa ń jẹ́ kí oorun tètè kùn mí. Ìgbà mìíràn tí oorun kò bá ti ẹ̀ kùn mi rárá tí mo bá ti ń wo eré, oorun máa kùn.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà. Tí ènìyàn bá ní ètò ààbò kọ̀ǹpútà yìí, a jẹ́ kó ṣe é ṣe fún kọ̀ǹpútà ènìyàn láti máa ṣiṣẹ́ déédéé. Nítorí wípé kò ní jẹ́ kí kọ̀ǹpútà yìí kó kó àwọn ààrùn tí kó jẹ́ kí ó máa ṣiṣẹ́ dáradára. Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ àti ṣé ìmọ́tótó ilé o jẹ́ nǹkan tó yẹ kó jẹ́ ojoojúmọ́ kí èèyàn gbálẹ̀ kó tún inú yàrá rẹ̀ ṣe, kó tún gbogbo àyíká rẹ̀ ṣe? Ó yẹ kó jẹ́ ǹkan ojoojúmọ́ tó yẹ kí gbogbo ènìyàn máa ṣe ìgbà gbogbo wákàtí wákàtí.

Báwo ni o ṣe máa ń ṣe ọjọ́yọ ọjọ́ ìbí rẹ? Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Tí ènìyàn bá ní owó lọ́wọ́, ó lè pe àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ láti lè ṣe àjọyọ̀ ọjọ́ ìbí. Tí kò bá sì sí i, ènìyàn lè fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó jẹ́ kó jó òun.

Irú etígbọ́ wo ni o máa ń lò? Etígbọ́ tí mo máa ń lò ni à ń pè ní ear piece. Ear piece yìí á fún èèyàn ní àǹfààní láti máa dá gbọ́ ohun tí ó bá ń gbọ́. Àwọn tí ó wà ní àyíká rẹ̀ kò sì ní lè máa báa gbọ́. Ear piece yìí tí ó máa ń ní okun.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Ìbọwọ́ jẹ́ ohun tí àwọn tó ń ṣe sáyẹ́ǹsì tàbí àwọn tí ó ń ṣiṣẹ́ ní ibi tó jẹ wí pé ohun tí wọ́n ṣe wọ́n nílò láti fi dáàbò bo ara wọn máa ń wọ. Èmi kò kì n fi bẹ́ẹ̀ wọ kọ́dà, mi ò lè rántí ìgbà tí mo wọ ìbọwọ́ nítorí wípé.

Ṣé o ti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn rí? Rárá, mi ò tíì rin ìrìnàjò lọ sí ìlú mìíràn rí. Àwọn àyíká àti agbègbè ìlú tí mo wà ni mo ṣe ti rin ìrìnàjò lọ. Ṣùgbọ́n, ó máa wù mí láti rin ìrìnàjò lọ sí ilẹ̀ àwọn aláwọ̀ funfun tí ènìyàn yóò sì wọ aero plani.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Àwọn ìpèsè àwọn ohun èlò jẹ́ ohun tí ènìyàn yóò lò láti fi ṣe àwọn ohun tí ó bá fẹ́ ṣe. Bí tí ènìyàn bá fẹ́ dáná, a nílò ìpèsè àwọn ohun èlò. Ìpèsè àwọn ohun èlò jẹ́ ohun tí ènìyàn lè rí lọ́jà tàbí kí èèyàn rà lórí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o ní àwòrán lára? Rárá o, mi ò ní àwòrán lára. Àwòrán lara ni ohun tí àwọn ènìyàn mọ̀ sí tattoo. Tattoo yìí, àwọn kan ní ìgbàgbọ́ wípé kò ń ṣe ohun tí Ọlọ́run fẹ́ràn lára àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Bẹ́ẹ̀ ni, èmi kò ní tattoo yìí lára. Kò sí àwòrán kankan lára mi.

Ṣé o máa ń di ọjà àbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Ṣé o máa ń di ọjà àbò, ọjà àbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni mo má ń dé ọjà àbò nígbà tí mo bá wà nínú ọkọ̀ ni torí ojẹ ohun tí ó yọ ẹniyan kúrò nínú ẹ̀wù.

Ṣé o máa ń ṣe àtúnlo nnkan? Ṣe o máa ń ṣe àtúnlo nnkan? Ṣíṣe àtúnlo nnkan bíi aṣọ, bàtà, ohun èlò tí ènìyàn bá rà. Bẹ́ẹ̀ ni, ó yẹ kí ènìyàn máa ṣe àtúnlo nnkan láti má jẹ kí ènìyàn máa ṣe kíni o, kí ó máa fi ń kan ṣòfò. Bẹ́ẹ̀ ni ó dáa.

Báwo ni o ṣe ń máa kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́. Bí ènìyàn bá fẹ́ kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́, a ti mọ àwọn ìṣòro tí o kọ́kọ́ ní. Nígbà tí o bá ti mọ àwọn ìṣòro tí o níyi, a wà wò pé báwo ni ohun ṣe lè kojú rẹ̀. Ènìyàn kò lè kojú ohun tí kò mọ̀, ènìyàn gbúdọ̀ kọ́kọ́ mọ ìṣòro tí o ní ná.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? Bí ènìyàn ṣẹlẹ̀ yan àwọn alábàsìsẹ́pọ̀ rẹ̀ ni wípé a wá àwọn ènìyàn tí ó bán ṣe irú ǹkan tí ó ń ṣe nítorí wípé tí èèyàn ò bá yan àwọn tó ń ṣe irú ǹkan tí ó ń ṣe.

Ìgbà mìíràn ta a bá gbàdúrà, wọ́n á rán Kẹ́lí wá láti fún wa ní ìṣe àdúrà wa. Ṣùgbọ́n ní ìgbà kígba tí mo bá ti gbóhun mi sókè sí ọkọ mi tí mo pè ọ́ lolowo orí mi, bàbá mi o. Àgàbàtúrú Olódùmarè fún rara rẹ bó ṣe tobito.

Ìgbà mìíràn ta a bá ń gbàdúrà, wọ́n a rán gẹ̀lẹ̀ wá láti fún wa ní èsì àdúrà wa. Ṣùgbọ́n ní ìgbàkígbà tí mo bá ti gbóhùn mi sókè sí ọkọọ̀ mi, tí mo pè ọ́ lọ́wọ́ orí mi, bàbá mi o, àgàbà túbu olódùmarè é fún rara rẹ.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Oúnjẹ ọ̀sán èyí tí a mọ̀ ní èdè òyìnbó sí lunch. Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ rẹ gbà lẹ́yìn ìgbà tí o bá ti jẹ táúrọ̀tàn? Ìgbà mélòó.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ibi iṣẹ́? Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ibi iṣẹ́? Àwọn oríṣiríṣi ìṣòro ni ènìyàn lè bàpà lè ní ibi iṣẹ́. Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro yìí? Ìṣòro ti iṣẹ́ tàbí ìṣòro ti ìbáṣepọ̀ ti àwọn tí ó wà ní ibi iṣẹ́.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Kí ni ìlànà ìpolówó rẹ̀? Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó jẹ́ ìlànà tí ó jẹ́ kí àwọn ènìyàn mọ̀ nípa ohunkóhun tí o bá ń tà. Kí ni ìlànà àwọn ìpolówó yìí? Àwọn ìpolówó ohun tí o bá ń tà láti jẹ́ kí àwọn ènìyàn kí ó bá ọ ra ọjà yìí.

Kí ni ohun máa ń jẹ ní òwúrọ̀? Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Oúnjẹ òwúrọ̀ yìí tí a mọ̀ sí breakfast. Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Kíni o máa ń jẹ ní òwúrọ̀ tàbí ní àárọ̀ kùtùkùtù kí o tó lọ sí ibi iṣẹ́ rẹ tàbí kí o tó ṣe ohunkóhun? Kí ni o máa ń jẹ?

Ṣé o fẹ́ràn jiyán, ṣe o fẹ́ràn iyán? Iyán jẹ́ oúnjẹ tí wọ́n máa ń ṣe. Láti ṣe iyán, ènìyàn yóò kọ́kọ́ bẹ iṣu rẹ̀ sórí iná. Tí ó bá bẹ iṣu rẹ̀ sórí iná tán, yóò buyọ díẹ̀ síi. Tó bá lẹ̀ buyọ díẹ̀ síi tán, yóò kó ṣe inú odó, á sì wá gùn títí tí yóò fi le dada. Sé o máa ń jẹ iyán? Iyán.

Ṣé o ní káàdì iṣẹ́? Ṣé o ní káàdì ìdánimọ̀ iṣẹ́? Káàdì ìdánimọ̀ iṣẹ́ yìí ni àwọn ènìyàn yóò fi mọ ibi tí o bá ti ń ṣiṣẹ́. Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Káàdì iṣẹ́ yìí ni káàdì ìdánimọ̀ tí àwọn ènìyàn yóò fi mọ ibi tí o bá ti ń ṣiṣẹ́.

Ìgbà mìíràn ta a bá ń gbàdúrà, wọ́n rán angẹli wá láti fún wa ní èsì àdúrà wa. Ṣùgbọ́n ní ìgbàkígbà tí mo bá ti gbóhùn mi sókè sí ọkọ̀ mi, tí mo pè ọ́ lọ́wọ́ orí mi, bàbá mi o, àgàbà tun olódùmarè.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Sé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́, bíi fáìlì iṣẹ́ tàbí fáìlì ilé ìkàwé rẹ tàbí fáìlì tí wọ́n bá fún ọ ní ilé ìwòsàn tàbí fáìlì ilẹ̀ àbí ilé rẹ tàbí ohunkóhun tí ó bá jẹ́ dúkìá rẹ. Sé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́?

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ rẹ sára? Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Àwọn ohun ọ̀ṣọ́ sára bíi gold, silver àti diamond èyí tí ó lè jẹ́ earring tàbí kó jẹ́ ẹ̀gbà ọrùn tàbí kó jẹ́ ẹ̀gbà ọwọ́, ṣe o máa ń pa?

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jù? Iru ẹfọ wo ni o fẹ́ràn jù? Ṣe ẹ̀fọ́ ewúro ni tàbí ẹ̀fọ́ tètè tàbí green tàbí ẹ̀fọ́ irú èwo ni ìwọ fẹ́ràn jù, ẹ̀fọ́ tètè, ẹ̀fọ́ green tàbí ẹ̀fọ́ tètè tàbí ẹ̀fọ́ wọ̀rọ̀wọ̀ tàbí ẹ̀fọ́ úgú?

Ṣé o ti rin pẹ̀lú ọkọ̀ ojú ìrìn rí? Ṣé o ti rin pẹ̀lú ọkọ̀ ojú ìrìn rí? Bẹ́ẹ̀ ni, mo ti rin pẹ̀lú ọkọ̀ ojú ìrìn rí. Àwọn ọkọ̀ ojú ìrìn bí i ọ̀kadà bí i mọ́tò bí i márúwá. Àwọn ọkọ̀ ojú ìrìn yìí máa ń jẹ́ kí ìrìn kí ó yá fún ènìyàn. Mo ti rin pẹ̀lú àwọn ọkọ̀.

Kíni o máa ń ṣe ní aṣálẹ́? Kíni o máa ń ṣe ní aṣálẹ́? Kíni àwọn ohun tí o máa ń ṣe ní aṣálẹ́? Àwọn ẹlòmíràn a máa sùn, àwọn ẹlòmíràn a sì máa kọ́ nípa iṣẹ́ tí wọ́n yóò ṣe ní ọjọ́ kejì. Kíni ìwọ máa ń ṣe ní aṣálẹ́? Bẹ́ẹ̀ni, àwọn ohun tí o yẹ kí o máa ṣe ní aṣálẹ́.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ó lọ? Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ó lọ? Àwọn iṣẹ́ irú ìgbọ̀nsẹ̀ wo ni ènìyàn le lọ? Tí ènìyàn bá lọ àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀, ó lè ṣe ìgbọ̀nsẹ̀ púpọ̀ lọ́pọ̀lọpọ̀. Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ oríṣiríṣi dẹ̀ ni ó wà. Oríṣiríṣi ìgbọ̀nsẹ̀

Ó yẹ kí máa jí dé ilé wọn ni, kí máa bá wọn tún lè ṣe, kí máa bá wọn fọ́bọ̀. Ǹkan tà wọn rí ń pa mi ni pé late comer. Ó yẹ kí máa jí dé ibẹ̀ ni. Wọn máa ń sọ story bí àwọn nà ṣe máa ń bá yan ṣiṣẹ́. You dey whine me university graduate. Okay o. Máa jí dé ibẹ̀.

Ọjọ́ mélòó ni o fún ìsinmi ọdọọdún? Ọjọ́ mélòó ni o fún ìsinmi ọdọọdún? Ọjọ́ mélòó ni o fún ìsinmi ọdọọdún? Ọjọ́ mélòó, márùn-ún, mẹ́rin tàbí méjì. Igba mìíràn o le jẹ́ ọjọ́ bí i mẹ́fà tàbí ìgbà mìíràn ọ̀sẹ̀ mẹ́rin fún ìsinmi ọdọọdún.

Ṣé o ti lọ sí àgọ̀ rí? Ṣé o ti lọ sí àgọ̀ rí? Níbo ni àgọ̀ yìí àti wípé kín ni àwọn ènìyàn máa ń ṣe ní àgọ̀? Àgọ̀ lè jẹ́ oríṣiríṣi ibìkan bí i àgọ́ ọlọ́pàá tàbí àgọ́ ẹrú. Kí ni ènìyàn lè lọ ṣe ní àwọn àgọ́ yìí? Ṣé o ti lọ sí àgọ̀ rí? Àgọ̀

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́ fún àwọn tí ó bá bá ọ ṣe tàbí tí ìwọ gangan bá ṣe fún rara rẹ? Báwo ni o ṣe máa ń ṣètò àwọn owó iṣẹ́ yìí fún ènìyàn kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan láìsí ìdíwọ́ tàbí ìdènà tàbí láì gbàgbé ẹnikẹ́ni láàrín àwọn tí ó bá bá ọ ṣe?

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé rẹ? Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba? Ìdọ́gba alákọ̀ọ́kọ́ iṣẹ́, ìdọ́gba ẹlẹ́ẹ̀kejì ìgbésí-ayé. Ìdọ́gba wo ni o máa ń ṣe? Báwo lo ṣe máa ń ṣe ìdọ́gba aláàkọ́kọ́ iṣẹ́, ìdọ́gba ẹlẹ́ẹ̀kejì?

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Gọ́ọ̀mù alákọkọ, gọ́ọ̀mù ẹlẹ́kẹ́jì, ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Oríṣiríṣi flavour gọ́ọ̀mù ló wà bíi strawberry, vanilla àti cream. Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Ìmi máa ń ní mint. Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Gọ́ọ̀mù, gọ́ọ̀mù, gọ́ọ̀mù, gọ́ọ̀mù, gọ́ọ̀mù.

Nígbàwo ni o kẹ́yìn lọ sí ọjà? Nígbàwo lo kẹ́yìn lọ sí ọjà? Tàtí wípé irú ọjà wo ni o lọ? Ṣé ọjà oko tàbí ọjà àdúgbò? Nígbàwo ni o kẹ́yìn lọ sí ọjà? Irú ọjà wo tàbí ọjà ẹran tàbí ọjà ewébẹ̀ àti oríṣiríṣi. Nígbàwo ni o kẹ́yìn lọ sí ọjà?

Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Irú omi wo lo máa ń mu lójoojúmọ́? Láàkọ́kọ́ ṣe omi náà máa mọ tonitoni? Tí ó bá mọ tonitoni tí a bá fi ìwọ̀n wọn, ìwọ̀n ká sọ wípé ká fi ìwọ̀n kọ́ọ̀pù méjì tàbí mẹ́rin tàbí mẹ́wàá wọn, báwo ni ó ṣe pọ̀ tó?

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ? Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ? Nígbà tí ènìyàn bá jẹ́ bóyá bíméjì tàbí mẹ́ta tàbí mẹ́rin, ẹ lè pín dọ́gba dọ́gba tàbí kẹ pín tí olórí bá gba díẹ̀ ju àwọn tó kù.

Ṣé o ti lè ẹnìkan kúrò ní ìṣeri? Ṣé o ti lé ẹnìkan kúrò ní ibi ìṣeri? Ṣé o ti lé ẹnìkan kúrò ní ibi ìṣẹri? Rárá, kò dára láti lé ènìyàn kúrò ní ibi ìjẹ́rẹ́. Tí o bá ti lé ẹnìkan kúrò ní ibi ìṣeri ni kí o ṣe àtúnṣe àwọn ohun wọ̀nyí, nítorí wípé kò dára.

Ṣé o máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Oríṣìíríṣìí ǹkan ni ènìyàn lè kọ lórí Íńtánẹ́ẹ̀tì. Oríṣìíríṣìí ohun ǹkan ló pọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì tí ènìyàn lè kọ̀. Ṣé o máa ń kọ ǹkan ló.

Bawo ni ose maa n koju asiko ipari ise. Báwo ni ìwọ ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Nítorí wípé oríṣiríṣi ọ̀nà ló wà láti kojú àsìkò ìparí iṣẹ́. Báwo ni o ṣe máa ń kojú àwọn àsìkò wọ̀nyí?

Ṣé o máa ń lo ọ̀pá ìfámọ́ra nígbà tí o bá wà mú ohun mímu? Ṣé o máa ń lo ọ̀pá ìfámọ́ra nígbà tí o bá mú ohun mímu? Bẹ́ẹ̀ ni, mo máa ń lo ọ̀pá ìfámọ́ra nígbà tí mo bá ń lo ohun mímu. Nítorí wípé ọ̀pọ̀ ènìyàn ni ó ti máa ń gbé ẹnu sí ibi ìgò.

Àkókò mélòó ni o ṣe to agogo ìjì rẹ sí? Àkókò mélòó ni o ṣe to agogo ìjì rẹ sí? Ènìyàn lè ṣe àtòkò àtẹ̀jí rẹ̀ sí ìgbà tí ó bá wù. Ìgbà mìíràn, ago mẹ́fà láàárọ̀ tàbí ago márùn-ún ní ìdajì. Oríṣiríṣi ìgbà ni ènìyàn lè ṣe àkókò ìjì rẹ̀ sí. Àwọn àkókò ìjì yìí ni ó máa ń fún ènìyàn láǹfààní.

Ṣé o ti bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Ṣé o ti bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Ṣé ìwọ ti bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Tí ènìyàn bá bẹ̀rẹ̀ ìrànwọ́, oríṣiríṣi ọ̀nà ni wọ́n lè gbà láti má da ènìyàn lóhùn tàbí kí ó lè bẹ̀rẹ̀ ìrànwọ́ è.

Ṣé o máa ń ṣe ìpẹ́fìdò? Ṣé o máa ń ṣe ìpẹ́fìdò? Báwo ni ènìyàn ṣe lè ṣe ìpẹ́fìdò yìí? Nítorí wípé oríṣiríṣi ọ̀nà òòlù wà léyàn le gba láti fi ṣe ìpẹ́fìdò. Tí àwọn ènìyàn bá ń ṣe ìpẹ́fìdò, kí ni wón máa ń béèrè lọ́wọ́ ọ̀rẹ́ wọn? Ṣé ìwọ lè ṣe ìpẹ́fìdò yìí? Tàbí tí o bá lè ṣe é, ko jẹ́ ká gbọ́.

"Ṣé etí rẹ dára?" ṣe etí rẹ dára? Tí wọ́n bá bèèrè ìbéèrè yì lọ́wọ́ ènìyàn, màá sọ wípé "Bẹ́ẹ̀ni, etí mi dára." nítorí wípé mo lè gbọ́ nǹkan tí àwọn ènìyàn bá ń sọ fún mi dáradára. Kódà tí ènìyàn bá jìnnà sí mi, tó bá sọ̀rọ̀, mo lè gbọ́ ohun tí ó bá sọ dáradára. "Ṣé etí rẹ dára?" tí etí rẹ bá dára.

Ṣé o mọ bí a ti ń se oúnjẹ? Ṣé o mọ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń se oúnjẹ. Bẹ́ẹ̀ni, oríṣiríṣi oúnjẹ ló sì wà tí ènìyàn le ṣe. Ṣé o mọ bí a ti ń se àwọn oúnjẹ yìí? Oríṣiríṣi ọ̀nà ènìyàn le gba láti se oúnjẹ tí ó bá fẹ́ràn tàbí tí ó bá fẹ́ ko re.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá. Oríṣiríṣi eré ìdárayá ló sì wà. Tí ènìyàn bá ń ṣe ìdárayá, kò sí bí ó ṣe ní ṣe ìdárayá láti jẹ́ kí ó wà ní kí pé kí àwọn àgọ́ ara rẹ̀ sì máa ṣiṣẹ́. Tí ènìyàn bá ń ṣe àwọn ìdárayá yìí, ó lè fi ọkàn ènìyàn balẹ̀ wípé.

Yàrá wo ni inú ilé ni o fẹ́ràn jù? Yàrá wo ni inú ilé ni mo fẹ́ràn jù. Yàrá tí mo fẹ́ràn jù nínú inú ilé náà ni yàrá ìsiinmi. Nítorí wípé tí ènìyàn bá ti ṣiṣẹ́ lọ láti àárọ̀, á para síbi tí yóò ti fi eyín rẹ̀ lélẹ̀ láti máa wo gbogbo ohun tí ó bá ṣe láti àárọ̀

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbongbon? Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba láti lè mọ̀ kí àwọn ènìyàn kí ó máa wo ohun tí o bá ń ṣe? Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba láti lè mu kí àwọn ènìyàn kó máa wo iṣẹ́ tí o bá ń ṣe? Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba yìí?

Kí ni àwọn ohun tí o máa ń wò nínú àpò owó rẹ? Kí ni àwọn nǹkan tó máa ń wà nínú àpò owó rẹ? Àwọn nǹkan tó máa ń wà nínú àpò owó lè jẹ́ fóònù tàbí kí ó jẹ́ kọ́kọ́rọ́ tàbí kí ó jẹ́ owó tí ènìyàn fẹ́ ná ní ọjọ́ náà tàbí kó jẹ́ oríṣiríṣi nǹkan.

Ṣé o fẹ́ràn sì fèrèsé ọkọ̀? Ṣé o fẹ́ràn sì fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn sì fèrèsé ọkọ̀ nítorí wípé òhun ni ó gbà mí láàyè láti máa rí gbogbo àyíká mi àti ibi tí mo bá ń lọ dáradára. N ó sì lè máa wo gbogbo ohun tí ó bá ń ṣẹlẹ̀ nígbà tí mo bá wà nínú ọkọ̀. Nítorí náà, mo fẹ́ràn fèrèsé ọkọ̀

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù. Àgàgà ìpàdé tó bá jẹ́ wípé olùkọ́ mi ló sọ fún mi wípé kí ń ṣe àwọn ìpàdé yìí lórí fóònù. Mo fẹ́ràn àwọn ìpàdé yìí gidigidi gan-an ni. Nítorí wípé àwọn ìpàdé lórí fóònù yìí a máa mú ènìyàn mọ̀ nńkan.

Báwo ni o ṣe máa ń gba eyin? Báwo ni o ṣe máa ń gba eyin? Ènìyàn lè gba eyin ní ọ̀nà tó pọ̀. Eyin lè jẹ́ pé kí wọ́n fún ènìyàn kí wọ́n ta ènìyàn lọ́rẹẹ́ nǹkan tàbí kí wọ́n fún ẹni náà ní owó. Oríṣiríṣi ọ̀nà ni ènìyàn ti lè gba eyin. Eyi kú oríṣiríṣi ọ̀nà. Kò sí ọ̀nà tí kò yẹ kí ènìyàn fi máa gba eyin. Ẹlòmíràn ò fẹ́ràn eyin.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Ti eniyan ba ti se adehun, o ye ko dandan ki o ranti awon adehun yii nítorí wípé àwọn àdéhùn yìí gangan ni ó yẹ kí ènìyàn máa fi ọkàn sí. Tí ènìyàn bá ti fi ọkàn sí àdéhùn tó bá ṣe.

Ṣé o ti ṣiṣẹ́ iṣẹ́ ọ̀fẹ́ rí? Ṣé o ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ ni, mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí. Kódà mo ṣẹ̀ṣẹ̀ parí iṣẹ́ ọ̀fẹ́ ọlọ́sẹ̀ mẹ́fà kan ni. Iṣẹ́ ọ̀fẹ́ yìí ni yóò jẹ́ kí n lè ṣe iṣẹ́ olùkọ́ ni láti mọ bí àwọn olùkọ́ ni ṣe ń ṣe. Iṣẹ́ ọ̀fẹ́ yì ọ̀sẹ̀ mẹ́fà ni mo fi ṣé.

Ṣé o ní ọgbà? Ṣé o ní ọgbà? Ṣé o ní ọgbà? Ǹjẹ́ ìwọ tìẹ ní ọgbà? Kí ni a lè pe ọgbà àbí kí a lè rò sí ọ̀nà ọgbà? Ọgbà pé oríṣiríṣi, bẹ́ẹ̀ ni ó yẹ kí ènìyàn ní ọgbà ní ibi tí ó máa ń gbé. Bẹ́ẹ̀ ni mo ní ọgbà. Ọgbà yìí ni mo lè jókòó sí tí orú bá ń mú tí mo bá fẹ́ sìtà.

Ṣé wifi rẹ yára tó? Ṣé wifi rẹ yára tó? Báwo ni ìwọ ti è ṣe ń lo wifi rẹ? Báwo ni o ti lè ṣe ń lo wifi rẹ? Ọ̀nà wo ni o ń gbà láti lo wifi rẹ yìí? Ṣé wifi rẹ yìí ó yára tó? Ṣé ó lè ka ohun tó bá fẹ́ ṣe tí wifi bá yára gidi.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Ṣé o ní nọ́mbà orílẹ̀? Ibi tí ènìyàn bá ń gbé tàbí ìlú tí ènìyàn bá wà, orílẹ̀-èdè tí ènìyàn bá wà, ó yẹ kí ènìyàn máa ní nọ́mbà rẹ̀. Nọ́mbà tí à ń pè ní National Identity Card yìí, mo níi, mo sì ni mo máa mú kiri ibi tí mo bá lọ torí àmi Ìdá mi mọ̀ mí ni.

Báwo ni o máa ṣe ṣe irun rẹ? Báwo ni èèyàn ṣe máa ń ṣe irun rẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ìgbà tí ó bá wù èèyàn ni èèyàn ṣe lè ṣe irun rẹ̀. Tí ènìyàn o bá ṣe irun rẹ̀ láàárọ̀, ó lè ṣe ní ọ̀sán. Àkọ́kọ́ tu èso bá wà lórí rẹ̀, a sì fọ̀ọ́ nígbà tí o bá fọ̀ tán, a yí padà.

Ṣé o fẹ́ràn pin oúnjẹ rẹ̀? Ṣé o fẹ́ràn pin oúnjẹ rẹ̀ láwọn tí ó wà láyíká rẹ̀? Ṣé o fẹ́ràn pin oúnjẹ rẹ̀? Ṣé o fẹ́ràn láti pin oúnjẹ rẹ̀ fún àwọn tí ó bá wà láyíká rẹ̀? Ṣé o fẹ́ràn pin oúnjẹ rẹ̀? Tí ènìyàn bá fẹ́ pin oúnjẹ rẹ̀, a lè pín in láàrín.

Ṣé o máa ń ṣe iṣẹ́ láti ilé? Ṣé o máa ń ṣe iṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa ṣe iṣẹ́ mi láti ilé. Tí ènìyàn bá ṣe iṣẹ́ rẹ̀ láti ilé, á lè jẹ́ kó yára gidi gan ni. Nígbà tí ó bá sì yá àwọn ara ìtàn, yóò lè fi sìnmi, yóò sì ṣe iṣẹ́ rẹ̀ dáradára. Mo fẹ́ràn rẹ̀.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Àwọn ẹlòmíràn kò fẹ́ràn láti máa jẹ oúnjẹ tí wọ́n bá jẹ kú. Ṣé ìwọ máa ń jẹ oúnjẹ tó kù? Àti wípé tí oúnjẹ tó kù yii bá kú tán, báwo ni ó ṣe ṣe? Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Àsìkò wo síní?

Ṣé o wọ aṣọ àkàrà yọ́rí ní ibi iṣẹ́? Ṣé o wọ aṣọ àkà yọ́rí ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ti wọ aṣọ àkàrà lọ́rí lọ́pọ̀lọpọ̀ ní ibi iṣẹ́ lóríṣiríṣi ọ̀nà tó pọ̀. Mo ti wọ àwọn aṣọ àkàrà ayọ́rí yìí nítorí wípé tí ẹni ọ̀ bá wọ àwọn aṣọ yìí.

Kí ní oúnjẹ tí o fẹ́ràn jù? Kíni ounjẹ tí o fẹ́ràn jù Àti wípé báwo ni ìwọ́ tilẹ̀ ṣe mọ̀ wípé oúnjẹ yìí ni o fẹ́ràn jù? Kí ni àwọn oúnjẹ tí o fẹ́ràn láti máa jẹ ní ọ̀pọ̀ ìgbà jù? Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Àti wípé ìgbà wo ni ó ń jẹ àwọn oúnjẹ yìí? Kí ni o fẹ́ràn jù bí i oúnjẹ?

Ṣé o máa ń wo ohun ọ̀ṣọ́? Ṣé o máa ń wo àwọn ohun ọ̀ṣọ́? Àwọn ohun ọ̀ṣọ́ bíi góòlù, etí, ìyarí etí àti ẹ̀gbà ọwọ́ àbí ẹ̀gbà ọhùn. Àwọn ẹ̀mí mìíràn tún máa ń wo ìlẹ̀kẹ̀ ìdí tàbí kí wọ́n wo ẹ̀gbà ẹsẹ̀, ìlẹ̀kẹ̀ ọwọ́, ìlẹ̀kẹ̀ ẹsẹ̀. Ẹ̀gbà mìíràn àwọn èèyàn máa ń wo òrùka.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù náà ni àkókò kérésì nítorí wípé ó máa ń dùn gan-an ni, ó sì máa ń mú àwọn ènìyàn fa ìfẹ́ ara wọn mọ́ra. Àkókò kérésì tí a sọ yìí ni àkókò tí ó dùn gidi gan-an ni. Kékèké kéké.

Ṣé o ní ètò láti fi iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Ṣé o ní ètò láti fi iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Bẹ́ẹ̀ni, mo ní ètò láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn. Kódà, ìlú àwọn ènìyàn funfun ni ó wù mí láti fi iṣẹ́ mi sí nítorí wípé.

Irú kọ̀npútà wò ní ò ní? Irú kọ̀npútà wò ní ò ní? Oríṣiríṣi kọ̀mpútà ló wà. A ní Apple, a ní HP, a ní Dell. Irú kọ̀npútà wò ní ò ní? Ṣé laptop ni àbí desktop tàbí alágbeká? Irú kọ̀npútà wò ní o n lò tí ó ti ẹ ni?

Ṣé o mọ bí a ti ń tún àwọn nkan ṣe? Sé o mọ bí a ti ń tún àwọn nkan ṣe? Á ti rí pé irú àwọn nkan wo ni a ti lè máa tún ṣe. Sé o mọ bí a ti ń tún tẹlifíṣànù, fóònù tàbí ohun kan tí àwọn ènìyàn ń lò nínú ilé, sé o mọ bí a ti ń tún àwọn nkan wọ̀nyí ṣe? Sé o mọ bí a ti ń tún nkan ṣe?

Ṣé o máa ń na ara rẹ? Ṣé o máa ń na ara rẹ? Bí èyán bá ń na ara, a jẹ́ wípé ó ń ṣe àwọn eré ìdárayá oríṣiríṣi. Ṣé ìwọ máa ń na ara rẹ? Nígbà tí o bá ń na ara rẹ yìí, báwo ni o ṣe máa ń ṣe é? Ènìyàn le na apá tàbí kó na ẹsẹ̀, kó dà. Ènìyàn le sùn sí ilẹ̀ lẹ́ẹ̀, bí pé yan ń ṣe yoga.

Ṣé o ti ṣìnà rí? Ṣé o ti ṣìnà rí? Ẹni tí ó bá ṣìnà kò ní mọ ibi tí ó ń lọ mọ́ bóyá ó ti ń lọ ibi kan tẹ́lẹ̀ ṣùgbọ́n ó jẹ́ ìgbà àkọ́kọ́ tàbí ìgbà kejì rẹ̀. Nígbà tí ó bá fẹ́ padà sí ibi tí ó ń lọ yìí, kò wa rántí ọ̀nà ibi tí ó ń lọ mọ́. Ṣé ìwọ ti ṣìnà rí? Bẹ́ẹ̀ ni. Torí wípé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ àbí ìgbà kejì.

Èso wo ni o fẹ́ràn jẹ ju? Èso tí mo fẹ́ràn láti jẹ ju náà ni èso ápù. Tí mi ò bá jẹ èso ápple yìí, ènìyàn tún le jẹ èso tí a mọ̀ sí pineapple. Tí ènìyàn ò bá jẹ èso pineapple yìí, ó lè mu àgbálùmọ́ tábí kó mu mọ́ngòrò. Tí ènìyàn kò bá sì mú mọ́ngòrò yìí, ó lè mu ọsàn.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Sé o fẹ́ràn yíya àwòrán? Yála kí ènìyàn yà ọ ní àwòrán tàbí kí ìwo ya ènìyàn ní àwòrán. Kò sí èyí tí mi ò fẹ́ràn nínú méjèèjì. Àwòrán dára nítorí wípé ó máa ń jẹ́ kí ọ̀ṣẹ́ ran ti ǹkan tí ọ̀ bá ṣe ní ìgbà tí ọ̀ bá ya àwòrán yìí. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn rẹ̀.

Ṣé o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Ṣé o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá le pin si ọ̀nà tí ó ba pọ̀. Ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá o le jẹ́ ilé ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tàbí kó jẹ́ ilé ìdárayá eré sísá. Oríṣiríṣi eré ìdárayá ló wà.

Nígbà wo ni o kẹ́yìn tuntun bí ibi iṣẹ́ rẹ? Nígbà wo ni o kẹ́yìn kọ nǹkan tuntun ní ibi iṣẹ́ rẹ? Nígbà wo ni ìwọ ti lè kẹ́yìn kọ nǹkan tuntun wọ̀nyí? Àwọn nǹkan tuntun oríṣiríṣi lè yàn le ko ni ibi iṣẹ́ rẹ. Nígbà wo ni ènìyàn ti e lè kọ yín kọ àwọn nǹkan tuntun wọ̀nyí, àwọn nǹkan tuntun tí èèyàn lè kọ.

Nígbà wo ni ó kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Nígbà wo ni ó kẹ́rù kàn ń kan ẹrù àwọn akẹ́rù? Báwo ni ènìyàn má ṣe máa gun ọkọ̀ akẹ́rù? Ọkọ̀ akẹ́rù jẹ́ ọkọ̀ tí wọ́n fi ń kó ẹrù kì í ṣe ọkọ̀ tí wọ́n fi ń kó ènìyàn. Kò ní ìwúlò kí ènìyàn máa gun ọkọ̀ yìí pẹ̀lú ẹrù. Ẹ̀rù nìkan ni wọ́n máa ń fi àwọn ọkọ̀ yìí kó.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà èwe? Koko ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé? Koko ẹ̀kọ́ tí ènìyàn le fẹ́ràn jù nígbà èwe ni wípé kí ó lọ, kí ó jẹ́ ká mọ èdè tí a fi ń ka ìwé yìí, ká mọ èdè tí ìwé yìí tí ẹ fi wà lọ́dọ̀ wa. Koko ẹ̀kọ́ wo ni ìwọ le kọ̀ nígbà tí a bá ń lọ síbi àwọn ìwé yìí?

Ṣé o fẹ́ràn wà ní òru? Sé o fẹ́ràn kí o wà n n'òru? Kò sí ẹni tó lè fẹ́ràn kó wà n'òru. Nítorí wípé tí ẹeyan bá wà nínú òru, a máa laagùn gidigidi gan ni. Bẹ́ẹ̀ ni a ò lè rí ẹnìkan tí ó lè sọ wípé òun fẹ́ràn láti wà nínú òru. Tí ẹniyan bá wà nínú òru yìí.

Ìgbà mélòó ni o máa ń ṣe sààyo iwà ímélì rẹ? Ìgbà mélòó ni o máa ń ṣàyẹ̀wò ímélì rẹ? Ojoojúmọ́ ni mo máa ń ṣàyẹ̀wò ímélì mi. Lójúmọ́, mo lè ṣàyẹ̀wò ímélì mi bí ẹ̀ẹ̀mẹ́ṣàn tàbí ẹ̀ẹ̀mẹ́wàá tàbí ẹ̀ẹ̀mẹ́jìlá. Gbogbo ìgbà ni mo máa ń ṣàyẹ̀wò ímélì mi nítorí wípé mo lerí ohun tó ṣe pàtàkì níbẹ̀.

Nígbà wo ni o kẹ́yìn fò? Kò sí ènìyàn tí ó lè fò. Àfi àwọn ẹranko, awon ẹranko bí ẹyẹ tí wọ́n bá ní ìyẹ́ nìkan ni wọ́n máa ń fò. Ṣùgbọ́n tí ènìyàn bá fẹ́ fò, ènìyàn lè wọ ọkọ̀ ojú òfuurufú èyí tí a mọ̀ sí pílénì. Ẹ̀rọ pílénì yìí yóò lè jẹ́ kí ènìyàn kí ó fò.

Báwo ni o ṣe máa ń torọ àforíjì? Báwo ni ènìyàn tí ẹ ṣe leè fi tọ̀rọ̀ àforíjì lọ́wọ́ ẹni tí wọ́n bá ṣe? Tí ènìyàn bá ṣe ènìyàn tí ó ṣe rí dájú wípé ó ṣe ènìyàn tí ó dùn gidi gan, ó yẹ kí ènìyàn torọ àforíjì lọ́wọ́ rẹ̀. Àforíjì yìí ló máa ń jẹ́ kí ènìyàn kí ó le ṣe dáadáa láti tẹ̀síwájú.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé nítorí wípé ọmọ ilé ìwé sì ni mí. Oríṣiríṣi ìgbà ni mo máa ń ka ìwé. Mo máa ń ka ìwé nígbà tí mo bá fẹ́ ṣe ìdánwò, mo sì máa ń ka ìwé nígbà tí mo bá fẹ́ ṣe tẹ́ẹ̀stì. Ó dára, ó sì ṣe pàtàkì fún ọmọ tó bá wà ní ilé ìwé láti kàwé lóore kóòrè.